Àkókò o, eh tí mo fi ṣe ètò agogo ìjí mi ní ọ̀pọ̀ ìgbà mo máa ń fẹ́ sinmi dára dára kí n lè jí pẹ̀lú ara líle. Nítorí pé mo máa ń ṣe iṣẹ́ púpọ̀, èyí já sí wípé ọ̀pọ̀ ìgbà ó ti máa rẹ̀ mí gidigidi kí n tí ẹ̀ tó le sọ pé mo fẹ́ lọ sùn. Àkókò tí mo fi ṣe agogo ìjí mi ní ọ̀pọ̀ ìgbà ni wákàtí méje. Wákàtí méje ni alẹ́, ìgbà mìíràn ó lè jẹ́ pé ago méjìlá òwúrọ̀ kùtù ọjọ́ kejì ni mo tó máa sùn. Tí n bá dẹ̀ sùn ní ago méjìlá òwúrọ̀, o f- o mo lè wá fi wákàtí méje sí i, ìgbà mìíràn ó lè jẹ́ ago méje òwúrọ̀ ọjọ́ ọ̀ún náà ni màá jí. Wákàtí méje ni èyí, ṣùgbọ́n àwọn ìgbà mi wà tó jẹ́ wípé kò tí ẹ̀ kín ṣe é ṣe báyìí tí n bá lọ síbi iṣẹ́. Àwọn ọjọ́ tí n bá fi lè sùn ní ago méjìlá òwúrọ̀, ó já sí wípé mo lè má lè sùn fún ju wákàtí mẹ́fà àbọ̀ lọ. Màá fẹ́ jí ní ago mẹ́fà àbọ̀ òwúrọ̀. Eh ìw- àwọn ìgbà yìí kò n lè jẹ́ mi ò kín lè sùn fún gbogbo ìgbà tó bá yẹ kí n sùn. Ṣùgbọ́n mo mọ pé àkókò tó yẹ kí n máa fi sùn kò gbọdọ̀ di ní wákàtí méje. Nítorí náà ni ẹ̀ẹ̀kọkan mo máa ń fẹ́ sùn ní ọ̀sán, èyí tí olóyìnbó ń pè ní siesta. Mo máa sùn fún bí i wákàtí kan ní ọ̀sán, màá lè wá ro wákàtí mẹ́fà àbọ̀ mọ, á wá pín sí wákàtí méje àbọ̀ ojoojúmọ́. Ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà ni eléyìí máa ń ṣe é ṣe, nítorí pé àwọn ìgbà tó ti n bá ní iṣẹ́ tó pọ̀ mo lè má lè sùn lọ́sàn-án rárá. Ṣùgbọ́n mo máa ń fẹ́ ṣe èyí nítorí pé wọ́n sọ pé ó máa ń jẹ́ kí ara kí ó le dáadáa, ọpọlọ náà dẹ̀ máa ń lè ṣiṣẹ́ dáadáa tí ènìyàn bá lè sùn fún bí i wákàtí mẹ́jọ lójoojúmọ́. Èèyàwùn èmi gẹ́gẹ́ bí ènìyàn kan máa gba àwọn èèyàn ní mọ̀ọ́ràn pé kí wọ́n ṣe ètò láti lè sùn fún wákàtí mẹ́jọ, eh pàápàá jù lọ tí ènìyàn bá ti ń dàgbà sí. Eh ara náà kò rí bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́, so ó máa ní a máa ní ìdí láti lè máa sinmi bó ṣe tó àti bí ó ṣe yẹ. Èyí ni fún ara mi, èmi gan an mo gbà níyànjú pé màá lè sùn wákàtí mẹ́jọ yìí. Bo ti lè jẹ́ pé kò ń ṣe gbogbo ìgbà ni mo lè ṣe eléyìí, ṣùgbọ́n ẹni eh ẹyẹ èwùn àkókò tí n bá rí pé ó ṣe é ṣe, ó máa ń dùn mọ́ mi nínú láti ṣe èyí torí pé èmi náà máa ń rí pé ara mi yàtọ̀ sí i pé bóyá mi ò tíì ẹ sùn tó. Tí ọjọ́ tí n bá sùn tó ó máa ń jẹ́ kí n lọ́ kí ara mi lọ́, mi ò kín lè ṣe gbogbo àwọn nǹkan tí ó bá yẹ kí n ṣe. Eh eléyìí ò dẹ̀ dára rárá fún iṣẹ́ tí ó yèége tí ó tí ó yèége ire, nítorí pé ó yẹ kí n ṣiṣẹ́ pẹ̀lú gbogbo agbára mi, pẹ̀lú pé ara mi ya gágá. Ṣùgbọ́n tí ọjọ́ àwọn ọjọ́ tí n bá ti lè sùn dáradára yìí tí mi ò ṣe ètò àkókò ìsinmi mi kí ó dára, ó ó máa ń lọ́ gidigan ni. Eléyìí ò dẹ̀ dáa. Ọ̀pọ̀ ìgbà èèyàn ò ní lè ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe. A ọ̀pọ̀ ìgbà tí n bá ti ẹ̀ ṣe, eh ìyàn mo lè máa ṣe eh oríṣìíríṣìí eh àwọn nǹkan tí kò tí kò tọ́, èyí tí olóyìnbó ń pè ní mistake. Eh èyí ò dẹ̀ dáa tó. Ó dáa kí èèyàn ṣe nǹkan bí ó ṣe yẹ bí ó ṣe tó àti bí ó ṣe yẹ. Eh àkókò tí mo dẹ̀ ń lò bí mo ṣe sọ síwájú, mo máa ń lo àgbà miì, mo máa ń lo wákàtí méje. Ìgbà mí wákàtí méje àbọ̀. Ìgbà mí ó lè jásí wákàtí mẹ́jọ tí n bá ní iṣẹ́ púpọ̀ tí mo dẹ̀ ní ààyè láti sùn.

Mo o, mo ní gíláàsì. Kí tí ẹ ní gíláàsì wà fún? Kí ni a ń fi gíláàsì ṣe? Gíláàsì wà fún, à, tí ojú tí ó bá ń dùn ni, eh, tí èèyàn, eh, nílò, à, eh, gíláàsì láti ríran dáradára. Gíláàsì, eh, oríṣiríṣi gíláàsì ló wà. Wọ́n ń pe gíláàsì tí a ń fi ṣojú ní gíláàsì. A ń pe elé tí a fi ń wo ara wa tí àwọn òyìnbó ń pè ní mirror, tí wọ́n tún ń pè ní dẹ̀díngí ní ilẹ̀ Yorùbá ní gíláàsì. A ń pè ife ìmú omi tí ó ní ìgò náà ní gíláàsì. Ṣùgbọ́n gíláàsì ti, ti ojú ó yàtọ̀ sí àwọn gíláàsì yìí, nítorí pé gíláàsì ti ojú tí a máa ń fi sí ojú kí a lè ríran dáradára tàbí kí ó lè ràn wá lọ́wọ́ láti ríran dáradára. Èyí yàtọ̀ sí àwọn gíláàsì méjì tí ó kù tí mo ti dárúkọ yìí, à, eh, gíláàsì ife ìmú omi àti jingi. Gíláàsì ríran, èmi ń lo gíláàsì ríran, nítorí pé ojú, o-ojú ń dùn mí díẹ̀. Eh, mi ò kí ń lè rìn nínú oòrùn láìjẹ́ pé màá máa di ju díẹ̀díẹ̀. Nítorí náà mi ò dẹ̀ kí ń lè rí àwọn, ẹ, àwọn ọ̀rọ̀ tí à ń pè ní lẹ́tà tí ó bá kéré láti kà. Èyí, ìdí tí mo fi gba gíláàsì nìyí kí ó lè ràn mi lọ́wọ́ láti máa ríran dáradára. Mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn náà ló ń lo gíláàsì ríran yìí fún oríṣiríṣi ọ̀nà. Bo tilẹ̀ jẹ́ pé a ní àwọn gíláàsì kan tó jẹ́ pé wọ́n ò kí ń ṣe elé tí wọ́n recommend lọ́dọ̀ àwọn tí ó ń tún ojú ṣe. Eh, àwọn kan wà tó yà ń pè ní fashion glass. Èyí wà fún àwọn tí ó kàn fẹ́ jẹ́ kí, ẹ, ojú wọn kí ó gúnrégésì. Kò ń ṣe pé nítorí pé wọ́n fi ń tún ojú tó bàjẹ́ ṣe. Ṣùgbọ́n gíláàsì elé tí èmi ń sọ, òun ni elé tí wọ́n fún mi tí àwọn olóyìnbó recommend tí a fi ń tún ojú ṣe. Nítorí pé ojú mi nílò, ẹ, ohun kan tí ó máa rán lọ́wọ́ àti pé, ẹ, bí a ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ tún ni ojú ò ṣe kí ń lè ríran déédé bí i títẹ́lẹ̀. Mo jẹ́, mo, mo ti, ọjọ́ orí mi ó ti ń lọ sí iwájú sí, èyí tó wá, ẹ túmọ̀ sí pé mo máa, mo nílò ìrànlọ́wọ́ gíláàsì láti ríran bí ó ṣe tọ́ àbí ti bí ó ṣe yẹ. Gíláàsì tí mo dẹ̀ ń lò yìí ó ń ràn mí lọ́wọ́ gidigidi. Ọ̀pọ̀ ìgbà mo lè mú nǹkan tí mo fẹ́ kà tí mi ò ní lè rí. Mo lè ka àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé, ẹ, lẹ́tà wọn ó tóbi. Ṣùgbọ́n tí ó bá di pé àwọn nǹkan tí lẹ́tà wọn kéré, mi ò lè kà pẹ̀lú ojú mi lásán. Àfi ìgbà tí mo bá mú gíláàsì tí a ti, ẹ, recommend fún mi tí mò ń lò yìí. Èyí ìdí tí mo dẹ̀ fi ń lo gíláàsì yìí nìyí nítorí pé mo nílò láti máa rí gbogbo nǹkan tí mo bá fẹ́ kà láìṣe pé màá máa wá ẹni tí ó máa ma bá mi kà. O, láìṣe, kò rí ṣe pé ojú náà ti bàjẹ́, ṣùgbọ́n nítorí pé ó kò ní agbára tó bí i títẹ́lẹ̀. Ni ayé ìgbà kan nígbà tí mo sì kéré jù báyìí lọ, ojú mi ó lágbára gidi gan ni dé bí pé mo lè rí oríṣiríṣi nǹkan. Nǹkan tó kéré, tó kéré kékèké tó, tó kéré jáì ojú mi a ti rí. Ṣùgbọ́n nísìń kò ń ṣe bẹ́ẹ̀ mọ́. Tí n bá dẹ̀ wà ní ibi tí iná wà mo lè, má lè rí àwọn nǹkan kan rara nítorí pé, ẹ, ó ti máa dí ojú mi. Ó dẹ̀ máa ń da ojú mi láàmú gidi gan ni. Tí n bá wà nínú oòrùn, bóyá mo dúró síbi tí oòrùn wà tí mò ń wò ojú mi a máa ṣe bàìbàì. Mi ò ní ríran dáadáa mọ́. Ìdí mi tí mo fi ń lo gíláàsì yìí nìyẹn. Gíláàsì mi tí mo bá wà nínú oòrùn ó máa dúdú díẹ̀. Kò ní jẹ́ kí oòrùn yẹn kí ó lè wọ inú ojú mi. Tí n bá wà ní ibi tí òkunfun wà gíláàsì mi á mọ́lẹ̀ díẹ̀. Màá lè ka àwọn nǹkan tó kéré tí mo lè má lè ka láìlo gíláàsì yìí. Gíláàsì yìí ìrànlọ́wọ́ ńlá ló ń ṣe fún mi. Ẹ, àwọn olóyìnbó tí ó ṣe gíláàsì yìí wọ́n ràn wá lọ́wọ́ gidi gan ni. Èmi náà mo dẹ̀ rí pé ohun tí ó dára ni. Èmi ń lo gíláàsì àná, ọ̀pọ̀lọpọ̀ wa náà ló ń lo gíláàsì nínú ilé mi. Ọkọọ̀ mi ń lo gíláàsì yìí náà láti ràn án lọ́wọ́ láti ríran. Àwọn ọmọ mi tí ó ń ṣiṣẹ́ kọ̀m̀pútà àwọn náà ń lo gíláàsì nítorí gíláàsì yìí ó ràn wọ́n lọ́wọ́ kó jẹ́ kí iná tí ó ń jáde lára kọ̀m̀pútà kí ó ba ojú wọn jẹ́. Ẹ, àwọn gíláàsì yìí wọ́n tún yàtọ̀ sí irú gíláàsì yìí tí elétẹ mi ń lò. Nítorí gíláàsì tí àwọn ń lò nítorí nǹkan tí wọ́n.

A ti máa pe oníbàárà tuntun. Ó ti lè jẹ́ pé kò ì ṣe ǹkan tó--to dùn ṣe, nítorí pé ọ̀pọ̀ àwọn tó máa wá rajà wọ́n ti ní àwọn tí wọ́n ń bá rajà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n tí a bá fẹ́ lọ síwájú nínú iṣẹ́ okòwò, a nílò láti wá oníbàárà tuntun. Oríṣiríṣi ọ̀nà de ni a ṣèlérí pé oníbàárà tuntun. Èmi máa ń pe oníbàárà tuntun nítorí pé mo fẹ́ jẹ́ kí iṣẹ́ ọwọ́ mi kó lọ síwájú sí i. Iṣẹ́ fashion ni mò ń ṣe. Iṣẹ́ fashion tí mo dẹ̀ ń ṣe yìí ó nílò pé kí a wá àwọn tí wọn ò ti e ti máa wá bá wa ra ọjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé kí wọ́n máa wá. Àwọn tí wọn kì í ṣe customer mi tẹ́lẹ̀, mo nílò wọn láti máa wá kí wọ́n máa bá mi rajà. Mo máa ń pe oníbàárà tuntun ní oríṣiríṣi ọ̀nà. Ọ̀nà kinni tí mo máa ń gbà pé oníbàárà tuntun ni wípé mo máa ń jẹ́ kí iṣẹ́ ilé tí mo ti ṣe fún àwọn ènìyàn, mo máa ń gbé síta nínú ẹ̀rọ kí àwọn ènìyàn kan lè rí i. Tí wọ́n bá rí eleyìí, Igba mii, àwọn oníbàárà tuntun yìí wọ́n á ní "à, mo máa ń fẹ́ràn iṣẹ́ yìí, ṣe ẹ̀yin lẹ ṣe?" ẹ̀h, màá sọ fún wọn pé èmi ni mo ṣe. Nígbà tí wọ́n bá dẹ̀ wá rí i, bóyá wọ́n rí i lọ́rùn èmi pàápàá tàbí lọ́rùn ẹni tó wọ̀ tó bá dùn mọ́ wọn nínú, ìgbà mìíràn ó lè jẹ́ ẹni tó wọ̀ ó sorun ni wọ́n máa bi lọ́wọ́ ẹ̀ pé "taló bá yín rán aṣọ yìí? Mo fẹ́ràn ẹ̀." Ẹni yẹn náà sọ fún wọn pé "ẹni báì báì ni ó rán." Ọ̀nà kinni tí mo fi lè-- tí mo fi ń pe oníbàárà tuntun nìyí. Tí oníbàárà yii ba dẹ̀ wá dé ọ̀dọ̀ mi wípé òun fẹ́ rán aṣọ, mo máa ṣe, mo máa ṣe ni seo Màá rí i pé mo jẹ́ kí ǹkan tó sọ pé òun fẹ́ ṣe, mo ṣe fún un. Bí ó bá ṣe fẹ́ rán aṣọ yìí, màá rán fún un. Mi ò ní jẹ́ kí aṣọ ẹ kí ó jẹ́ ilé tí kò ní dùn mọ́ nínú ni igha to ba wọ̀ tán. Tó bá ṣe jẹ́ fẹ́, bóyá ó fẹ́ jẹ́ kí ó, kí ó, ẹ́ẹ́, kí ó ní kó lẹ̀ mọ́ òun lára, kó dúró mọ́ ọ lára dáadáa, màá ṣe bẹ́ẹ̀. Bóyá ẹni tó jẹ́ pé ó máa ní pé mi ò fẹ́ jẹ́ kí aṣọ kí ó dúró mọ́ mi lára jù, mo fẹ́ jẹ́ kó ṣe rumurumu ní ara mi, màá ṣe é fún. Gbogbo àwọn oríṣiríṣi ẹ̀ka ara aṣọ yìí tí wọ́n bá dẹ̀ fẹ́, náà ni mo máa ń ṣe fún wọn. Àwọn oníbàárà tuntun yìí tí wọ́n bá rí i pé ǹkan tí àwọn bèèrè náà ni àwọn rí, ó máa dùn mọ́ wọn nínú, wọ́n á dẹ̀ lè dúró pé "à, àwa máa tún wá lọ́jọ́ mìí láti wá tún ṣe òmíràn." Èyí jẹ́ nǹkan kòkó pat--pàtó tó wà nínú àti pé oníbàárà yìí tí a máa ń lò. Ṣùgbọ́n àwọn ọ̀nà mìíràn tún ní wípé tí, ẹ́ẹ́, a bá rí oníbàárà tuntun, mo lè sọ wípé "à, nibo ni e tí n rán aṣọ yìí, mo máa rán ṣọ." Tí wọ́n bá dẹ̀ wá gbé aṣọ yìí wá fún mi, ẹ́ẹ́, tó bá jẹ́ pé bí, ẹ́ẹ́, ohùn, bí, ẹ́ẹ́, ten ---ten thousand ni mo fẹ́ fi rán aṣọ yìí, èyí ẹgbẹ̀rún mẹ́wàá, mo lè sọ wípé kí wọ́n san bí ẹgbẹ̀rún mẹ́jọ tó ń jẹ́ eight thousand. Èyí ti dín ẹgbẹ̀rún méjì, two thousand, kù lára iye tí ó yẹ kí wọ́n san tẹ́lẹ̀ tàbí iye tí wọ́n san níbi tí wọ́n ti ń bọ̀. Èyí máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn kí ó dúró wípé "à, ẹ́ ẹ́ tí ilé yìí ó tún rọrùn ju tí ibi tí àwọn tí ń ṣe lọ." Èyí dẹ̀ lè jẹ́ kí wọ́n wá sọ pé àwọn fẹ́ wá máa ṣe rán aṣọ ní ọ̀dọ̀ mi. Àwọn ọ̀gbà mìíràn sì wá tó jẹ́ pé ilé yìí lè máa, ẹ́ẹ́, dára púpọ̀ nítorí pé tí a bá dín owó tí a fẹ́ rán aṣọ yìí kù jù, ó lè má jẹ́ kí a lè ra gbogbo ǹkan tó yẹ kárà láti rán aṣọ yìí dáradára. Èyí dẹ̀ wá lè mú kí aṣọ yìí kí ó má dàra tó bí ó ṣe yẹ kí ó ṣe dára. Ṣùgbọ́n bí ó ṣe lè wù kó ṣe rí, a mọ̀ wípé a sì ní láti ṣe aṣọ yìí dáradára kí ó lè mú customer yìí dúró. Oníbàárà tuntun, wọ́n dára púpọ̀ nítorí pé àwọn ẹni yìí, ọ̀pọ̀ wọn ni ó jẹ́ pé àwọn ǹkan tí wọ́n ti-- àwọn ǹkan òde òní ni wọ́n fẹ́. Àwọn ǹkan òde òní yìí ó dẹ̀ máa ń jẹ́ kí a lè gba owó tó bí ó ṣe yẹ. Èmi máa ń fẹ́ pé oníbàárà tuntun nítorí pé mo fẹ́ jẹ́ kí ọrọ̀ ajé mi kí ó gbòòrò síi. Mi ò ní láti dúró sí ojú kan náà níbi tí mo wà yìí. Àwọn oníbàárà tuntun yìí wọ́n dẹ̀ máa ń pèèyàn níjà nítorí pé oríṣiríṣi, ẹ́ẹ́, fashion tuntun tí ó ti jáde ni wọ́n fẹ́ máa rán. Àwọn fashion tuntun yìí ó dẹ̀ máa ń ran èmi náà lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ síi nínú iṣẹ́ fashion tí mo kọ́ yìí. Ẹ̀kọ́ tuntun tí mo bá kọ́ nítorí iṣẹ́ tuntun tí wọ́n gbé wá yìí ó tún máa jẹ́ kí èmi náà kí n tún mọ iṣẹ́ sí. Débí wipé àwọn mìíràn tó bá tún wá ní iwájú, màá lè ṣiṣẹ́ fún wọn láìsí wàhálà kankan tí ó dẹ̀ máa lọ síwájú dáradára. Oníbàárà tuntun dára púpọ̀, mo máa ń pè won.

Ní àṣálẹ́, àṣálẹ́ kan náà ni a wà yìí. Mo fẹ́ lo àṣálẹ́ òní gẹ́gẹ́ bí àpẹẹrẹ ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́. Àṣálẹ́ ní ilẹ̀ abínibí wa, ní ilẹ̀ Yorùbá níbi tí mo wà yìí, ó bẹ̀rẹ̀ láti bí i ago méje ìrọ̀lẹ́ títí, títí di bí i ago mẹ́wàá sí mọ́kànlá alẹ́. Ni àkókò tí mo wà yìí ni ago mẹ́jọ kọjá. Ni owọ̀ ago yìí, ọ̀pọ̀ nǹkan tí màá ṣe ni wípé màá kọ́kọ́ lọ dáná oúnjẹ alẹ́. Ẹ̀, a máa jẹ oúnjẹ alẹ́ àní láti dáná oúnjẹ alẹ́. Tí n bá dáná oúnjẹ alẹ́ tán, a máa jókòó gẹ́gẹ́ bí ẹbí, a máa jẹ oúnjẹ alẹ́. Tí a bá wá jẹ oúnjẹ alẹ́ yìí tán, àwọn iṣẹ́ ko kan ó wà fún mi láti ṣe. Ṣùgbọ́n, ẹ̀, ó já ìgbà tí n bá ṣe oúnjẹ alẹ́ tán ni ó máa sọ ìgbà tí mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Nítorí ní àárín, ẹ́, ago yìí, níbi ago mẹ́sàn-án alẹ́ ni a máa ń ṣe àkójọpọ̀ àdúrà ẹbí ní ìdílé mi. Tí a bá dẹ̀ ṣe eléyìí tán, bóyá mo ṣẹ̀ṣẹ̀, mo, ẹ́, mo a tètè jẹ oúnjẹ alẹ́ níbi ago mẹ́jọ, mẹ́jọ àbọ̀, mo mọ̀ wípé mo sì ní bí i ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú láti sáré ṣe iṣẹ́ díẹ̀. Mo sọ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mo máa ń ṣe iṣẹ́ fashion àwọn tí ó ń ránṣọ. So ní tí n bá dẹ̀ ti jẹ oúnjẹ alẹ́ yìí tán, mo máa gun orí maṣíìnì mi lọ láti bẹ̀rẹ̀ sí ní máa ṣe iṣẹ́ ìránṣọ. Mo lè ránṣọ títí, títí di ìgbà tí ago mẹ́sàn-án fi máa lù tí a fi máa ṣe àdúrà alẹ́ nínú ẹbí mi. Tí a bá gba àdúrà yìí tán, lẹ́yìn ìgbà yẹn ni mo wá tún máa padà sí orí, ẹ́, ẹ̀rọ ìránṣọ mi tí màá tún máa rán aṣọ lọ. Tí n bá nílò láti gé aṣọ, màá gé. Tí n bá nílò láti lọ̀, màá lọ̀. Tó bá jẹ́ pé rírán ni mo fẹ́ ṣe, màá rán. Tí n bá nílò láti fi abẹ́rẹ́ sí òwú láti fi ṣe àwọn iṣẹ́ kéékèèké lórí aṣọ tí mo rán yìí, màá ṣe é. Ni àárín ọwọ́ àṣálẹ́ yìí náà ni mò ń ṣe gbogbo eléyìí. Lẹ́yìn èyí ni mo wá máa bọ́ kúrò ní orí ẹ̀rọ yìí. Tí n bá ní iṣẹ́ tó pọ̀ láti ṣe, màá kúrò ní orí ẹ̀rọ ìránṣọ. Màá wá jókòó ti àwọn ẹbí mi. A máa ní, a máa sọ̀rọ̀ láàárín ara wa, a máa ṣeré pẹ̀lú ọ̀rọ̀. A máa, mo lè wo tẹlifíṣàn náà kí n wo àwọn nǹkan tí ó ń lọ láyé. Mo lè gbọ́ ohùn, ẹ́, music kí n tún fi tún, ẹ́, kí n fi dára yá. Ṣùgbọ́n ní ẹ̀yìn èyí, mo wá lè kúrò ní ìdí gbogbo àwọn èyí. Tí ó bá ti ń, tí ọjọ́ bá ti ń lọ síwájú síi tí ó ti ń tóbi ago mẹ́wàá, mọ́kànlá, méjìlá, màá wọ ohun ilé ìwẹ̀, màá wẹ̀, màá wọ aṣọ, ẹ́, tí mo fi ń sùn. Mo lè wá, ẹ́, dùbúlẹ̀ kí n má ti ẹ̀ sùn. Ó ìgbà tí n bá tẹ́ ẹ bọ́ sí orí bẹ́ẹ̀dì ni ó máa, ni ó máa sọ bóyá mo ṣetán láti sùn àbí mo kàn fẹ́ na ẹyin díẹ̀ kí n tó sùn. Mo lè wà ní orí bẹ́ẹ̀dì mi kí n máa tẹ, ẹ́, ẹ́, ẹ́, tẹlifóònù mi kí n máa wo nǹkan tó ń lọ láyé. Ìgbà míì ó lè jẹ́ pé mò ń kọ́ bí a tún ṣe ń rán aṣọ ìgbàlódé ni ní orí ẹ̀rọ tẹlifóònù mi. Ìgbà míì ó dè lejẹ́ pé mo fẹ́ wo fíìmù kéémì náà kí n fi, kí n fi í dára yá kí n fi na ẹyin mi díẹ̀ kó tó di pé màá lọ sùn. Àwọn nǹkan kéékèèké tí mo máa ń ṣe nìyí ní àṣálẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ó lè jẹ́ àdúrà ni mo máa gbà. Bí nǹkan bá ṣe yọjú sí i ní ọ̀pọ̀ ìgbà ni a ṣe ń ṣe. Igbà míì wà tó jẹ́ pé àdúrà alẹ́ ni a máa bẹ̀rẹ̀ sí ní máa gbà. Kọ́ olọ̀ọ́un lé gbàá kó so gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ ayé wa àti ní orílẹ̀ èdè wa Nàìjíríà. Ni, ẹ́, àṣálẹ́ ti òní, mo ní ọ̀pọ̀ nǹkan láti ṣe, ṣùgbọ́n iṣẹ́ tí mò ń ṣe yìí ó ti ẹ́ jẹ́ nǹkan tí mo mú lọ́kùnkúndùn púpọ̀ torí pé ní àṣálẹ́ eni ó fẹ́ yàtọ̀ díẹ̀ sí àwọn nǹkan tí mò ń ṣe ní àwọn àṣálẹ́ ọjọ́ mi nítorí eléyìí tí mò ń bá ẹ̀rọ, ẹ́, tẹlifóònù mi tí mò ń sọ̀rọ̀ sí, ó ń gba àwọn àkókò kan ní ọwọ́ mi. Ṣùgbọ́n níbi àṣálẹ́ èní ni tí n bá ṣetán ní eléyìí tí mò ń ṣe yìí, màá lọ jẹun. Tí n bá wá jẹun tán, màá bọ́ sí orí maṣíìnì ẹ̀rọ ìránṣọ mi, màá ránṣọ fún bí i ìṣẹ́jú mélòó tàbí wákàtí kan sí méjì kí n tó tún wá sọ pé mo fẹ́ lọ, ẹ́, mo fẹ́ lọ wẹ̀. Bóti lè jẹ́ pé a sì máa tó máa gba àdúrà bí mo ṣe sọ tẹ́lẹ̀. A nílò àdúrà nítorí pé àdúrà ni ọ̀pá Krístẹ́nì. Òun ló ń gbé wa, Òun ló ń rán wa lọ́wọ́. A ò ní ẹlòmíràn tó ń rán wa lọ́wọ́ tí kò bá kí í ṣe Ọlọ́run Elédùmarè. À, àwọn nǹkan díẹ̀ tí mò ń ṣe nìyí.

Bí a ṣe lè máa ṣètò àwọn iṣẹ́ àkànṣe nìyí, à ń láti sọ kí tí ẹ ni nǹkan tí a fẹ́ ṣe lórí iṣẹ́ àkànṣe yìí. Ó ń láti jẹ́ nǹkan tí a lè fojú rí, nǹkan tí àwọn ènìyàn lè fọwọ́ tọ́ pé báyìí ni báyìí ni àti pé kí tí ẹ ni àwọn nǹkan tí a ní tí à ń pè ní skill tí a lè fi ṣe iṣẹ́ àkànṣe yìí àti ọgbọ́n orí fún àwọn ọmọ tí wọ́n máa rí mú nínú iṣẹ́ àkànṣe yìí. Ṣé iṣẹ́ àkànṣe tí a fẹ́ ṣe, ṣe a kàn fẹ́ fi mọ irú nǹkan tí a ti kọ́ wọn bí òye, nǹkan tí a ti kọ́ àwọn ọmọ ṣe, bí ó ṣe tó àti kí ni wọ́n fi báwo ni wọ́n ṣe fẹ́ fi ṣiṣẹ́ ṣe àti pé àwọn, ẹ́, ìwádìí ńlá ńlá báwo ni wọ́n ṣe fẹ́ ṣe àti àwọn nǹkan mìíràn tí ó, ẹ́, faratọ. À ń láti mú, ẹ́, kókó ìǹkan tí a fẹ́ wọ́ ṣe iṣẹ́ àkànṣe lórí. Ṣé àwọn kókó yìí, ṣe nǹkan tí ó ti ẹ̀ jẹ́ nǹkan tí a ti ń wá ìtumọ̀ fún ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Àti pé ṣé, ẹ́, kókó yìí ṣe ó ní ṣe pẹ̀lú ọjọ́ orí, iye ọdún tí àwọn ọmọ yìí jẹ́ tàbí àwọn nǹkan tí à ń pè ní curriculum tí wọ́n ti lò ní ilé ìwé. Àbí iṣẹ́ àkànṣe yìí a fẹ́ jẹ́ kí ó jẹ́ nǹkan tí ó máa jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n lè wo àwọn nǹkan tí ó ti ẹ̀ wù wọ́n láti ṣe. Ẹ̀, ìpele mìíràn tí a tún ń láti gbé ni wípé àwọn nǹkan tí a fẹ́ wá ìdí nínú iṣẹ́ àkànṣe yìí, à ń láti jẹ́ kó jẹ́ nǹkan tí ó máa yé gbogbo ènìyàn. Kí tí ẹ ni a fẹ́ jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n kọ́ nínú ẹ̀? Kí ni ọgbọ́n tí a fẹ́ jẹ́ kí wọ́n rí dímú? Àti àwọn iṣẹ́ tí a fẹ́ jẹ́ kí wọ́n rí ṣe pẹ̀lú ẹ̀? Ìpele mìí tún ni pé à ń láti jẹ́ kí iṣẹ́ àkànṣe yìí kí àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe kí ó yé, kí ó yé ẹ yé wọn dáadáa. Gbogbo ìpele tí wọ́n máa gbé, gbogbo ìgbésẹ̀ tí wọ́n máa gbé kí ó yé wọn dáadáa. À ń láti sọ fún wọn pé irú iṣẹ́ báyìí ni ẹ fẹ́ ṣe níbẹ̀. Iyen ohun ìhà tí ó máa gbà nìyí, bóyá nǹkan tí a máa kọ sílẹ̀ tàbí nǹkan tí a máa fẹnu sọ tàbí nǹkan tí a máa gbé jókòó gẹ́gẹ́ bí nǹkan tí à ń pè ní model tàbí nǹkan tí a ti ẹ̀ máa jáde lọ ṣe ní àwọn inú ìgbẹ́ ni tàbí àti pé àkókò mélòó ni ó máa gbà láti ṣe iṣẹ́ àkànṣe yìí. Ṣé èèyàn ọ̀kan ni àbí àwọn èèyàn máa dára pọ̀ láti ṣe, ẹ́, àwọn tí à ń pè ní group? Àwọn nǹkan mìíràn ni wípé irú nǹkan wo ni wọ́n máa lò. Ṣé ìwé kíkà ni tí à ń pè ní textbooks tàbí ìntánẹ́ẹ̀tì ni a ti máa mú àwọn nǹkan tí wọ́n máa lò àbí ìfọ̀rọ̀ wá ẹnu wò tàbí pé a ti ẹ̀ jáde lọ ni a fẹ́ máa fi rí nǹkan tí a fẹ́ lò ní orí pápá tàbí àwọn nǹkan wo tí àní a fẹ́ lò àti pé kí tí ẹ ni ó lè dènà àwọn nǹkan tí a máa lò lọ́wọ́. A ń láti mọ àkókò tí ó máa gbà wá láti ṣe iṣẹ́ àkànṣe yìí. Ẹ̀, àkókò mélòó ni ó máa gbà wá àti pé ìgbà wo ni a ti ẹ ṣe tán láti, ẹ́, gbé wá kí pé a ti ṣe iṣẹ́ ìtàn. Ẹ̀, àwọn iṣẹ́ yìí, à ń láti gé wọn sí ìpele ìpele. Ẹ̀yàn dẹ̀ máa sọ àwọn nǹkan tí àwọn akẹ́kọ̀ọ́ tó máa rí gbà níbẹ̀. Ṣé, ẹ́, nǹkan tí wọ́n gbé sílẹ̀ bó ṣe rí a fẹ́ wò bí ó ṣe dára sí ni tàbí bí wọn tí ẹ ṣe ń ṣe, ṣe wọ́n ṣe dáradára àbí bó ṣe gbé sílẹ̀ tàbí bó ṣe ẹ ṣe sọ. Ṣé í pé àwọn ni wọ́n ti ẹ ṣe fún ra wọn àbí èèyàn bá wọn ṣe àti pé báwo ni wọ́n ṣe tètè dé sí àti báwo ni wọ́n ṣe tètè ṣe sí. Àwọn nǹkan mìíràn tí à ń láti yẹ̀wò nínú iṣẹ́ àkànṣe ni báwo ni ó, ẹ́, ó ṣe máa ma lọ síwájú sí i ní ìgbà tó bá yá. À ń láti wo àwọn gbogbo iṣẹ́ tí à ń ṣe lórí iṣẹ́ àkànṣe yìí tí a bá dẹ̀ wá ṣe tán, a máa wò ó wò. Kí tí ẹ ni a ti rí nínú gbogbo iṣẹ́ tí a ti ṣe yìí, báwo ni ó ṣe tọ́jọ́ tó àti àwọn wo ni ó wúlò fún tó àti báwo ni a ṣe ń láti máa gbé sílẹ̀ kí ó lè wúlò fún àwọn ọmọ tí ó wà ní ilé àkọ́kọ́, ẹ́, ilé ẹ̀kọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ tàbí ti secondary school tàbí ti ilé ìwé gíga tí à ń pè ní university ni àti pé ní tí a bá ń sọ̀rọ̀ lórí religion tàbí tí a bá ń sọ̀rọ̀ ìbáṣepọ̀ ní àárín gbogbogbò, báwo ni gbogbo yìí ṣe wúlò sí i. Iṣẹ́ àkànṣe kún láti tẹ̀lé gbogbo ìpele yìí. Iṣẹ́ àkànṣe ó wúlò púpọ̀, ó ń jẹ́ kí, ẹ́, a máa lọ síwájú gẹ́gẹ́ bí èèyàn alẹ́ran ara tàbí orílẹ̀ èdè.

Oúnjẹ jẹ́ ohun tí ó ń ṣàrà lóore gidi gan ni. Àti pé oúnjẹ tí a bá jẹ ní ọ̀sán, ó lè yàtọ̀ sí ti òwúrọ̀ tàbí taálẹ́, ó de lè jẹ́ ǹkan kan náà. Ṣùgbọ́n ní eléyi tí àwọn òyìnbó sọ wọ́n ní kí a máa jẹ oúnjẹ tí kò lágbára púpọ̀ ní ọwọ́ àárọ̀. Ní ọ̀sán ka jẹ oúnjẹ tó lágbára púpọ̀, tó bá dẹ̀ di alẹ́ ka jẹ oúnjẹ tí kò lágbára púpọ̀ kí ó lè tètè ṣiṣẹ́ ní inú ẹran ara wa. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, ní ọ̀sán mi ò lè sọ pé ǹkan pàtó báyìí ni mò ń jẹ ní gbogbo ọ̀sán torí pé ǹkan tí ń bá jẹ ní ọ̀sán ení, mo lè máa jẹ ní ọ̀sán ọ̀la. Àti wípé ní ọ̀pọ̀ ìgbà, ǹkan tí ń bá ti jẹ ní àárọ̀, òun ni ó máa níí ṣe pẹ̀lú ǹkan tí ń máa jẹ ní ọ̀sán. Ní ọ̀pọ̀ ọ̀sán, mo lè jẹ ìrẹsì. Àwọn ìgbà mìí wà tó dẹ̀ jẹ́ pé búrẹ́dì ni màá jẹ. Ìgbà mìí wà tó máa jẹ iṣu àti ẹyin tàbí iṣu àti ata. Ìgbà mìí wà tó lè jẹ́ wípé, ẹ́ mọ́ínmọ́ín ni mo máa jẹ. Ṣùgbọ́n ǹkan tí mò ń jẹ ní gbogbo ìgbà jùlọ ni àwọn ǹkan kéékèèké. Ǹkan òkèlè mi ò kì ń jẹ ní ọ̀sán nitorí pé ní ọ̀sán, èmi àti àwọn ẹbí wa, ẹbí mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni à ń wà. Mo dẹ̀ máa ń fẹ́ jẹ́ kó jẹ́ pé tí a bá fẹ́ jẹ ohun òkèlè, gbogbo wa máa jó jókòó jẹ ni. Pàápàá ní ọ̀sán, mi ò kì ń sí nílé, mo máa wà ní ibi iṣẹ́. Nítorí náà mi ò lè jẹ oúnjẹ òkèlè. Àwọn oúnjẹ tí mò ń máa ń jẹ ju ni àwọn oúnjẹ tí mo lè fi ṣíbí jẹ tàbí tí mo lè fi fọ́ọ̀kì jẹ, tí kò ní rá mi ní ọwọ́, tí kò dẹ̀ ní jẹ́ ǹkan tí màá ṣẹ̀ṣẹ̀ máa ma wá ibí tí màá ti fọwọ́ káàkiri. Èyí ni ó jẹ́ pé mò ń jẹ ẹ̀wà náà. Ẹ̀wà, mo lè jẹ ẹ̀wà àti, ẹ́ ọ̀gẹ̀dẹ̀ díndín tàbí kí n jẹ ẹ̀wà lásán tàbí kí n fẹ ẹ̀wà mú gààrí. Mo lè jẹ, ẹ́ i asaro. Èyí iṣu náà ni a fi ń ṣe asaro. Mo lè jẹ spaghetti, mo lè jẹ índómìe, mo lè jẹ plantain àti ẹyin. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí a dín pẹ̀lú ẹyin ni à ń pè ní plantain. Mo lè jẹ èyí. Ìgbà mìíràn, mo dẹ̀ lè jẹ́ kó lè jẹ́ pé mo kàn máa ra àwọn ǹkan ní ibi tí wọ́n ti ń ta àwọn ǹkan tí wọ́n ń dín bí pọfupọ́ọ̀fù tàbí ẹ́ fish pie. Mo máa ń sábà jẹ ní ọ̀pọ̀ ìgbà mìíràn. Ó, ó jẹ́ ǹkan tí ó rọ̀ mí lọ́rùn púpọ̀ láti jẹ àwọn ǹkan kéékèèké yìí ní ọ̀sán ju pé kí n jẹ oúnjẹ òkèlè lọ. Oúnjẹ òkèlè ó dára púpọ̀ fún ọ̀sán ṣùgbọ́n nítorí pé mi ò kí ń sí ní ilé ní ọ̀sán ni mo ṣe máa ń jẹ ọ̀wẹ́ tí ó máa tètè, tí mo máa tètè rí ní àrọ̀wọ́sí tí màá dẹ̀ lè jẹ láìní ìpara.